Mo máa ń ní ìrora tí mo bá ti ń bá àwọn èèyàn tí mi ò mọ̀ rii sọ̀rọ̀, tàbí tí mo bá ti ń sọ̀rọ̀ ní iwájú àwọn èèyàn tí mi ò mọ̀ rìí tàbí tí kì í ṣe ọ̀rẹ́ mi. Àmọ́ tí mo bá ti ń sọ̀rọ̀ láàárín àwọn tí mo mọ̀ bíi àwọn ará ìdílé mi tàbí àwọn ọ̀rẹ́ mi kò kí n sí ìrora, mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Àwọn tí mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún ni àwọn tó bá ti sún mọ́ mi, àwọn tí mo bá ti rí, àwọn tí mo fẹ́ràn. Ìgbà tí mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ agbaye ni ìgbà tí mo ṣiṣẹ́ fún ọ̀rẹ́ ìdílé wa kan tí ilé wọn jìnà sí ọdọ́ wa.